Ọ̀pọ̀lọpọ̀ ònà ni mó máa n gbà ló àkókò pèlú ẹ̀bi mí. À lé ṣeré jàdẹ, kà lọ wọ̀ sinimá, àbí kà lọ sí ilé ijó, àbí kà lọ klòbú, àbí kà lọ wọ̀ bọ́ọ̀lù, kà lọ stádíọ̀mú. À sí lè wà nílé náà kà ṣeré, kà ṣé pàti kékeré fún ràmi nilé.

Bẹ́ẹ̀ni o, mo má n ṣe ìtọ́jú àwọn ọjà, mo ma n ṣe ìtọ́jú wọn dáradára torí wípẹ́ ohun tí èeyàn bá tọ́jú ló maa n da ló sì ma n rọrùn àti tà. Ọjà t'eẹ́yan óò bà á tọ́jú yóò bàjẹ́ tàbí kí àwọn oníbàárà kan dáa padà kan má rá. Torí náà mo ma n tọ́jú àwọn ọjà dáadáa kí wọ́n le wà ní ìwà àti ipò tó dáa.

Bẹ́ẹ̀ni o, mo ní àwọn ọlọ́gbọ́n ni ile mi kódà oríṣiríṣi ẹ̀rọ ọlọgbọ́n ni mo ní. Mo ní èyí àtàná, àgb'orìn àti oríṣiríṣi nǹkan. Mo sì fẹ́ràn àwọn ẹ̀rọ ọlọgbọ́n yìí torí pé wọ́n mú ayé rọrùn. Mo lè má sì nílé kí n sì máa mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn írin àtẹ̀gùn. Rírin àtẹ̀gùn jẹ́ ọ̀nà kan tí mo máa ń gbà láti máa ṣe ìtọ́jú ara mi láti máa ṣe exercise. Ojoojúmọ́ ni mo sì máa ń rìn àtẹ̀gùn. Ó dára láti máa rìn àtẹ̀gùn lọ́pọ̀lọpọ̀, mo sì fẹ́ràn rìn gidi gan ni mo sì máa ń rìn.

Ìgbà méjì ni mo máa ń fọyín lójoojúmọ́. Àárọ̀ àti alẹ́ ni mo máa ń sábà fọyín, èyí tó jẹ́ ìgbà méjì. Ìgbà mìí wà tí mo lè máa rántí fọ ní alẹ́ o, ṣùgbọ́n ó burú tán máa sá fọ ní ẹ̀ẹ̀kan lójúmọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà àrọ̀ àti alẹ́ ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni o, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Mo sì ní oríṣiríṣi ohun ọ̀ṣọ́ tó pọ̀. Mo ní ago, mo ní ẹ̀gbà ọwọ́, mo ní ẹ̀gbà ọrùn, mo ní gọ́gù tá máa ń wọ̀ ṣojú. Oríṣiríṣi ohun ọ̀ṣọ́ tó ṣàpọ̀ jáǹtì rẹ̀ mo máa ń wọ̀. Mo sì fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn síí fèrèsé ọkọ̀. Sísí fèrèsé ọkọ̀ máa ń jẹ́ kí atẹ́gùn wọ inú ọkọ̀, ó sì máa ń jẹ́ kí inú ọkọ̀ ma gbóná ní inú ìrìnàjò. Kódà mo fẹ́ràn sísí fèrèsé ọkọ̀ ju, ju AC inú ọkọ̀ lọ torí atẹ́gùn tó máa ń wọlé láti fèrèsé dára.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo ti máa ń kọ àwọn ọ̀rọ̀ àṣìná mi sí inú ìwé kan. Mo ti máa ń kọ sí ibi kan tẹ́lẹ̀ tí máa ti wá kọ tán. Mo máa ń so mọ́ àwọn ohun pàtàkì tí mi ò ní gbàgbé yálà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ni àbí ǹkan kan tó ṣẹlẹ̀ ní ọjọ́ náà àbí rú ọjọ́ tó jẹ́. Ti n bà sì ti rántí ìṣẹ̀lẹ̀ pàtàkì ọ̀hún àbí ǹkan èrè tí mo le rántí, màá rántí ọ̀rọ̀ àṣìná náà.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wà ní òru. Kódà mo fẹ́ràn rìn rin òru àbí ọkọ̀ wíwà ní òru gan ju ojú mọ́mọ́ lọ. Ó kàn jẹ́ wípé ìlú Nigeria tí rògbòdìyàn wà tí àwọn ajínigbé pọ̀ lọ náà ni ó jẹ́ kí n máa rìn irin òru mọ́. Mo fẹ́ràn rìn wà ní òru o.

Ọ̀nà dára, ọ̀nà àlàáfíà àti ìfẹ́ kan àti inú mímọ́ ni mo fi má ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàátiṣẹ́pọ̀ mi. Mi ò kí ń kanra mọ́ ẹnikẹ́ni, ìfẹ́ ni mo fi má ń bá wọn lò, òótọ́ àti inú dídùn ni mo sì má ń bá wọn lò, mo sì má ń ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ wọn nígbà gbogbo.

Rárá, n kò ní ẹranko ọ̀sìn. N kò ní ẹranko ọ̀sìn torí wípé bàbá mi ò fẹ́ ẹranko ọ̀sìn kankan nínú ilé wọn, ó bẹ̀rù ẹranko ọ̀sìn. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ní ẹranko ọ̀sìn, ẹranko ọ̀sìn kan tí yóò wù mí láti ní ni ọmọ ajá. Mo fẹ́ràn ọmọ ajá lọ́pọ̀lọpọ̀ gan ni.

Mo máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ pẹ̀lú ìgboyà àti ọkàn akin. Mo máa ń fi gbogbo ara mi sí ìṣòro náà láti bojú rẹ̀. Mo sì máa ń sọ fún àwọn ọ̀gá mi àbí àwọn alábàáṣepọ̀ mi èyí tí mo bá rí pé wọ́n le ràn mí lọ́wọ́ kí a jọ ṣẹ́ kí ó lè tètè ṣẹ́gun rẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú. Mo fẹ́ràn rẹ̀ nítorí wípé mo fẹ́ láti máa wo ohun tó wà nínú òfurufú, kí n máa wo àwọn ohun tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wa, kí n sì wò bóyá mo lè rí ilẹ̀ láti inú òfurufú, bóyá mo lè rí ohunkóhun. Kódà wíwò náà sì máa ń dára gan-an ni.

Mo máa ń sáré dáhùn fóònù ní ibi iṣẹ́ ni o, torí pé kò dára kí n eeyàn pẹ́ lórí fóònù púpọ̀ ní ibi iṣẹ́. Mií lò jú ìṣẹ́jú àyà lọ. Máa sì sáré sọ fún ẹni tí ó bá pè mí pé ibi iṣẹ́ ni mo wà kó pè mí padà. Torí àkókò iṣẹ́ ni mo wà, kò yẹ kí n máa sọ̀rọ̀ lórí fóònù jù ní ẹnu iṣẹ́, kò dára.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lọ sí etíkun. Mo fẹ́ràn láti lọ sí etíkun gan ni. Mo sì máa ń fẹ́ kí èmi àti àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ẹbí mi lọ kí a lọ ṣeré, kí a lọ jẹ ìgbádùn ní etíkun, ká wẹ̀ nínú òkun, ká ṣerépa kinu gbogbo èèyàn sí dùn. Aà! Mo fẹ́ràn lọ sí etíkun gan ni o.

A tó ọ̀sẹ̀ méjì tàbí mẹ́ta sí àkókò tí a wá yìí kí ọjà tuntun tó dé o. Mo ṣẹ̀ṣẹ̀ búùkù fún ọjà tuntun ni, ó sì máa lò tó oṣù kan kí ọjà tuntun tó dé láti ìlú China. Ìlú China ni mo ti máa ń búùkù ọjà torí pé ọjà wọ́n cheap o.

Bẹ́ẹ̀ni o, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá bọ́ọ̀lù àti ilé ìdárayá ìgbádùn tí a máa ń pè ní kulọ́ọ̀bù àwùsí. Ṣùgbọ́n ilé ìdárayá bọ́ọ̀lù ni mo máa ń lọ jù torí pé mo máa ń wo bọ́ọ̀lù dáadáa ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Àwọn ohun tó ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi. Ikinní ni kọ̀ǹpútà, ìkejì ni àwọn ohun èlò bí Pythonu, r, Power BI, Tableau. Ìkẹta, data náà ṣe pàtàkì gan ni o.

Kò tíi pẹ́ púpọ̀ tí mo kẹ́yìn lọ rí dọ́kítà o. Kódà nínú ọ̀sẹ̀ ta wa yìí náà ni mo lọ rí dọ́kítà gbẹ̀yìn. Ọjọ́ Wednesday, èyí tí ṣe ìjẹta sẹ́yìn ni mo lọ rí dọ́kítà o. Ìjẹrin ni, kì í ṣe ìjẹta. Kò sí ìpẹ́ púpọ̀ tí mo kẹ́yìn lọ rí dọ́kítà.

N kò ní ọkọ̀ o, ṣùgbọ́n bàbá mi ní ọkọ̀. Ó sì ti fẹ́ kí n mọ bo ṣe ń wa ọkọ̀ kí ó lè gbé ọkọ̀ rẹ̀ fún mi kí n máa wà. Ṣùgbọ́n mi ò tíì mọ̀ wá, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kọ́ ni. Kódà mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ fi orúkọ sílẹ̀ ní ilé ẹ̀kọ́ tí a ti ń kọ́ bí a ṣe ń wa ọkọ̀ ni. Ṣùgbọ́n n kò ní ọkọ̀ lọ́wọ́ báyìí.

Oríṣìíríṣìí ojú òpó ayélujára ni mo wà ó. Ó pọ̀ jáǹtì rẹrẹ kódà mi ò lè máa dárúkọ gbogbo wọn tán torí ọ̀pọ̀lọpọ̀ lè mí gán ó rantí. Tí bá ní kí n dárúkọ ọ̀kan lórí mi báyìí, n kò mọ torí n kò fi ojú sí orúkọ wọn ṣùgbọ́n mo mọ̀ pé ó pọ̀

Aago méje ni mo máa ń sábà jẹ oúnjẹ alẹ́. Igbà mìíràn ó lè kọjá aago méje díẹ̀ àbí kó máa tó aago méje gan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n aago méje ni àkókò tí mo fẹ́ tí mo ti fi ní pinnu lọ́kàn pé tí aago méje bá ti kọjá, n kò ní máa jẹ oúnjẹ alẹ́ mọ́ o.

Òwúrọ̀ ọjọ́ Sátidé ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Kódà óní jẹ́ ìrú ọjọ́ bẹ́ẹ̀ torí Sátidé ni òní. Òwúrọ̀ náà la ṣì wà. Mo sẹ̀sẹ̀ ṣe ìmọ́tótó ilé mi tán ni mo wá tí mo wá ń bá ọ sọ̀rọ̀ tí mò ń rí kọ́ di èdè Yorùbá fún ọ yìí. Óní jẹ́ ọjọ́ Sátidé.

N kò lè sọ iye ìgbà tí mo máa ń wo ojú àwòrán lójoojúmọ́, torí pé ó pọ̀, mi sì i ka. Mo kàn sá mọ̀ pé ìgbà tí mo bá ti ní ohun tó mú mi láti wo ojú àwòrán, tàbí ìgbà tí ó bá wù mí ni mo máa ń wòó. Lóòótọ́, ó máa ń pọ̀, n kò sì mọ iye ìgbà náà tó jẹ́

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn dáadáa. Yorùbá bọ̀ wọ́n ní "A bèrè ọ̀nà kì í ṣìnà". Èmi sì re mo jẹ́ ènì kàn tó jẹ́ pé kò mọ ọ̀nà rara rárá. Mi ò dá pẹ̀lú ọ̀nà. Ọ̀nà tí ń ba tí gbà láì moye igbà, mi i mọ̀. Àfìgbà tí nba tó gba dáradára.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbò kọ̀ǹpútà. Ètò àbò kọ̀ǹpútà yìí ni mo fi ń dáàbò kọ̀ǹpútà mi tí mo fi ń gbà kúrò lọ́wọ́ gbogbo ewu tí ń bẹ lóri íńtánẹ́ẹ̀tì. Àwọn ewu bí i váírọ̀sì, bíi hákà. Ètò àbò yìí ni mo máa ń lò láti dáàbò kọ̀ǹpútà mi tí bá ti wà lórí íńtánẹ́ẹ̀tì o.

Ìlànà ìpolówó mi ni wípé kí n sọ gbogbo ohun tí ọjà mi àbí nǹkan tí mò ń tà lè ṣe. Mo máa ń sọ fún àwọn èèyàn, àwọn ọ̀rẹ́ mi, mo máa ń fi sí orí Íńtánẹ́ẹ̀tì kí n lè rí oníbàárà, mo má ń polongo lórí rédíò àti orí tẹlifísàn.

Mo máa ń gé irun mi ni o. Mo sì máa ń gé ní àgẹ̀mọ́lẹ̀ ni èyí tí à ń pè ní low cut. Mi ì jẹ́ kí irun mi kún púpọ̀ tí mo fi máa ń ge. Tí mo bá ti gẹ̀ báyìí, tó bá ti tó bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta lẹ́yìn ìgbà tí mo gẹ̀, màá tún ti gba ilé bábà lọ kí ó tún bá mi gé é lọ̀lẹ̀ díẹ̀ sí.

Rárá o, ẹ̀yìn kìí fọ́ mi torí wípé mi fi iṣẹ́ pa ara mi, mi sì ṣe kọjá aayè mi. Mo máa ń tọ́jú àgọ́ ara mi, mo sì máa ń ṣe exercise lóòrèkóòrè torí náà, gbogbo ara mi ló lè kanpẹ́ tí gbogbo ẹ̀yà ara mi sì dá pé pérére. Ẹ̀yìn kìí n fọ́ mi o.

Bẹ́ẹ̀ni mo máa ń tan ìkíni lórí fóònù mi. Mo jẹ́ ẹnìkan tó máa ń lo íńtánẹ́ẹ̀tì dáadáa, ìkíni orí fóònù mi sì máa ń wà ní títàn lóòrèkóòrè mí ì ń fi pamọ́. Mo sì máa ń jẹ́ kó hàn sí gbangba sí gbogbo nǹkan tó bá nílò ìkíni lórí fóònù mi.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn jíjọ gan ni. Kódà mo máa ń jó lóòrèkóòrè, mi n fi ṣe ere rara. Tí n bá ti lè gbọ́ orin aládùn báyìí àbí ìlù tó dára tó dùn, kí á ni màá bẹ̀rẹ̀ sí ní gbẹ́sẹ̀ lẹ́ẹ̀kọ̀kan tí n ó bá ìlù àbí orin náà mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn. Tí mo bá ti rí wípé ó ti fẹ́ máa rẹ̀ mí, tàbí tí ọkàn mi bá ti fẹ́ ṣe àárẹ̀, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn kí ọkàn mi lè mú gidi giri kó sì padà bọ́ sí ipò. Mo máa ń gbàdúrà, mo sì máa ń ronú nínú ara mi kí n lè ṣe ìsọdọ̀tun ọkàn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pa owó pamọ́ dáadáa. Kódà gbogbo owó tó bá ti dé ọwọ́ mi, ó ní ìdá tí mo ń fi pamọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìdá ọgbọ̀n ni mo ń fi pamọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Kò sí bí owó náà ti le jẹ́ bóyá ẹ̀bùn ni àbí owó oṣù. Tó bá ti dẹ́ ọwọ́ mi báyìí, màá kọ́kọ́ fi ìgbà ìdá ọgbọ̀n pamọ́.

Fóònù alágbééká Tecno Spark 10 Pro ni mò ń lò. Ó ti tó bi ọdún mẹ́ta tí mo ti ń lo fọ́ònù náà báyìí. Inú mi ò dùn láti lo fọ́ònù òun torí wípé fọ́ònù òun ni fọ́ònù tí ó burú jù nínú gbogbo fọ́ònù tí mo ti lò láyé mi. Òun ló wọ́n jù o ṣùgbọ́n òun ló burú jù.

Mi ò lè sọ iye ìgbà tí mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ pàtó, ṣùgbọ́n mo mọ̀ pé ó máa ń lé ní márùn ún. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ wípé àárín ọ̀sẹ̀ ni ìpàdé náà yóò tó wà. Ó lè mọ́ jẹ ìpàdé ta ti fi sọ́kàn tẹ́lẹ̀ tí yóò jẹ́ ìpàdé òjijì, òun ló fàá tí mi ò ṣe mọ ye.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára nígbà tí mo bá jẹun. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó máa ń jẹun nínú ìdákẹ́jẹ́jẹ́ tí kìí rojọ́ lórí oúnjẹ, tí kìí sọ̀rọ̀ lórí oúnjẹ, tí kì í sì máa jẹnu ṣàkàṣàkà. Mo máa ń jẹun jẹ́jẹ́ ni mi sì ń sáré. Mo sì máa ń mu omi dáadáa.

Ọ̀nà tí mo máa ń gbàdà bóbo ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni wípé mi ì fi gbogbo ohun tó jẹ́ nípa mi sí orí Íńtánẹ́ẹ̀tì bí i àdírẹ́ẹ̀sì ilé mi àbí àwọn ohun tó pamọ́ tó yẹ kó jẹ́ ìkọ̀kọ̀. Gbogbo rẹ̀ kó ni mo máa ń fi sí orí Íńtánẹ́ẹ̀tì. Mi sì ń sọ gbogbo àṣírí mi fún àwọn tí mi ò mọ̀ ní Íńtánẹ́ẹ̀tì.

Ìgbéyàwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn dára púpọ̀ púpọ̀. Kódà ẹni tí mo ṣe iṣẹ́ náà fún, ó fẹ́ràn rẹ̀ gan-an ni, tó sì bẹ̀rẹ̀ sí ní yìn mí, tò tún dúpẹ́ lọ́wọ́ mi wípé mo ṣe iṣẹ́ náà dáadáa, mo ṣe iṣẹ́ náà tó wù lórí kódà ó tún fi owó kun, ó fi owó dúpẹ́ lọ́wọ́ mi lórí iṣẹ́ náà.

Mi ì ní na ara mi ju o torí wípé mo mọ̀ pé nínú ara mi, ó lójú ohun tó lè ṣe. Nínú ara mi kọ́ ni ọ̀nà àbáyọ nínú ìṣòro àbí ohun kan tí ń bá wà. Yálà kí ń roni nínú ara mi kí ń lè mọ̀ nǹkan tí màá ṣe kí ń sì lè ṣe àtúnṣe ni. Torí náà mi ì na ara mi ju o.

Bí ọ̀sẹ̀ méjì méjì ni mo máa ń ge irun mi, tàbí ìgbà tí n bá rí pé ó ti fẹ́ máa kún díẹ̀ díẹ̀ torí mi ì fẹ́ kí irun mi máa kún lọ́pọ̀lọ́pọ̀ torí náà mo máa ń gẹ ní ọ̀sẹ̀ méjì méjì. Ẹ̀ẹ̀kọ̀kan tí mi ò bá r'ayè nìkan ni o le ju ọ̀sẹ̀ méjì lọ bóyá tí n bá busy lẹ́nu iṣẹ́ àbí tí n kò sí ní ilé.

Ojú ọjọ́ tí ó mọ́lẹ̀, tí kò sì sí òjò, tí kò sì burúkúrú lójú Òfurufú ni mo fẹ́ràn. Mo fẹ́ràn ojú ọjọ́ tí ó mọ́lẹ̀, tí òórùn rán torí wípé ó máa ń jẹ́ kí agbára wà tí iṣẹ́, gbogbo ohun sì máa ń rẹwà. Kò sì sí dúdú kankan, ìmọ́lẹ̀ ló máa ń kún gbogbo ibi tí òórùn sì máa ń dára.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ṣe ń yàwòrán dáadáa. Fóònù alágbèéká ti sọ gbogbo ènìyàn di ẹni tí ó mọ bí a ṣe ń yàwòrán, èmi sì jẹ́ ẹnìkan tó mọ̀ ṣe ju ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ torí wípé mo máa ń ya àwòrán lọ́pọ̀lọpọ̀. Gbogbo àǹfààní àti ààyè tí ń bá ti rí ni mo fi máa ń yàwòrán. Àwòrán ló kún gbogbo orí fóònù mi.